Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? A, bẹ́ẹ̀ni o. Mo máa ń jí ní kùtùkùtù láti lọ sí ibi iṣẹ́ ọjọ́ mi àbí láti ṣe iṣẹ́ ọjọ́ mi ní òwúrọ̀ lọ́jọ́. Ẹni tó bá sì fi àkókò òwúrọ̀ rẹ̀ ṣòfò, ìyà ń bẹ̀ fún iru enibẹ̀ ní ojú alẹ́. Torí idí èyí, èmi ò kí ń fi òwúrọ̀ ṣòfò. Mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ láti ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe kí ó tó di pé ilẹ̀ ọjọ́ náà o ṣú.